Lọ́jọ́ kan rí ní abúlé kékeré kan tí a ń pé ní ilé olówó, ọmọkùnrin kan wà tí orúkọ rẹ ńjẹ́ Adé. Adé jẹ́ ọmọ tí ó fẹ́ràn iṣẹ́ takuntakun ó sì máa ń ran àwọn òbí rẹ̀ lọ́wọ́ ní gbogbo ọjọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ìdílé wọn kì í ṣe ọlọ́rọ̀, Adé kún fún ìrètí àti ìgboyà. Ọjọ́ kan nígbà tí Adé lọ sí igbó láti gé igi, ó pàdé àgbàlagbà kan tó dàbí ẹni pé ó ti rẹ̀ gan. Àgbàlagbà náà bẹ pe bí pé kó fún un ní omi lẹ́sẹ̀kẹsẹ̀. Adé pín omi tí ón mú wá fún un, o si tun ra ó sì tún rán lọ́wọ́ láti jókòó ní ibùsọ̀ igi kan. Àgbàlagbà náà rerìn ní múṣẹ́, wọ́n ní “Ọmọ mi, inú rere rẹ ti gba ti gba ọ́ lọ́wọ́ ní gbà ọ lọ́wọ́ ìbànújẹ́ púpọ̀. Gba èyí gẹ́gẹ́ bí ẹ̀bùn.” Ó fún Adé ní òkúta kékeré kan tí ń tàn bí ìràwọ̀. Nígbà tí Adé délé, ó ṣe ìyàlẹ́nu pé òkúta náà di wúrà gidi, ṣùgbọ́n Adé kò fi ìgbéraga hàn. Dípò bẹ, ó lo wúrà náà láti kọ́ ilé ẹ̀ko fún àwọn ọmọ abúlé. Ó sì tún ran àwọn tálákà lọ́wọ́ lati gba láti ìgbà yẹn lọ. Ìgbésí ayé Adé yí padà kò sì pe kí i ṣe nítorí wúrà nìkan ṣùgbọ́n nítorí pé inú rere àti ìtẹ́lọ́rùn ni ó jẹ́ ọ̀nà sí ìbùkún tóo tọ́.

Ní ìlú kan tí a ń pe ní Aremu, ìyá kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ ìyá Dúrótimì. Ó jẹ́ obìnrin aláàánú, ẹni tí ó fẹ́ràn òtítọ́ àti ìwà pẹ̀lẹ́. Gbogbo ènìyàn ní ìlú mọ̀ pé oun tí ìyá Dúrótimì bá ń sọ ni yóò sọ, kì í ṣe irọ́. Ìyá Dúrótimì ta ewé àti Ògùn ìrẹ́lẹ̀ ní ọjà, kò ní owó púpọ̀ ṣùgbọ́n ilé rẹ̀ kún fún àlàáfíà. Ní gbogbo òwúrọ̀, ó máa ń gbàdúrà pé kí Ọlọ́run fún un ní agbára láti ṣe rere fún ẹlòmíràn. Ọjọ́ kan, ọba ìlú náà ṣàìsàn iyedigbe. Gbogbo àwọn dókítà àti oníṣègùn gbìyànjú ṣùgbọ́n àìsàn náà kò fẹ́ yọ. Nígbà náà ni ẹni kan rán tí ìyá Dúrótimì. Wọ́n pè sí, wọ́n, wọ́n sì pé wọ́n sì, wọ́n, wọ́n sì pè sí ààfin. Nígbà, nígbà tí ìyá Dúrótimì dé, ó wọ ọba ó sì sọ òtítọ́ láìbẹ̀rù. "Ọba mi, kì í ṣe Ògùn nìkan ni ara yín nílò, ọkàn yín náà nílò ìsìnmi. Ẹti ṣiṣẹ́, ẹ ti ṣe ìpinnu kan rí tí ó ṣe, ẹ ti ṣe ìpinnu kan rí tí ó ṣe ẹlòmíràn lára. Èyí sì jẹ, èyí sì ń jẹ yìn lọ̀kan." Ọba ya, ọba ya lẹ́nu ṣùgbọ́n ó ronú jinlẹ̀. Ni alẹ́ yẹn, ọba pè, ọba pè ẹni tí ó ti ṣe e níbí, ó sì béèrè pé kó, kó dáríjì. Lẹ́yìn ní, lẹ́yìn ọjọ́ díẹ̀, àìsàn ọba bẹ̀rẹ̀ sí ní dínkù, àrẹ̀rẹ̀ sì yà. Ọba fẹ́ fi ọwọ́ àti, owó àti wura púpọ̀ fún ìyá Dúrótimì ṣùgbọ́n obìnrin náà kọ, ó ní, "Ẹ̀bùn mi ni pé tún, ẹ tún ara yín àti ìròyìn ṣe pẹ̀lú òdodo." Láti ọjọ́ yẹn lọ, ilé Aremu di, ilé, ìlú Aremu di ìlú àlàáfíà nítorí pé ọba àti àwọn ènìyàn rẹ̀ ko pé òtítọ́ ọ̀kan ló, ló jẹ́ ìwòsàn tó tóbi jù.

Ní ìgbà àtijọ́ ní agbègbè kan tí à n pè ní òkè ọrun, àkọ́ndé jẹ́ ọ̀dọ́ ọkùnrin alágbára àti ọlọ́gbọ́n. Ó mọ bí a ṣe n ṣe ọkọ dáadáa ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì jùlọ ni o ní ọkàn pẹ̀lẹ́. Ìyá rẹ̀ kò pé ọmọ mi, ayé kì í dà lórí agbára nìkan, ọkàn rẹ ló ń dá ayé dúró. Ọjọ́ kan nígbà tí àkọ́ndé ṣiṣẹ́ ní oko, ó rí ìlẹ̀kùn kan ní àárín pápá. Ìlẹ̀kùn tí kò sí ògiri kankan yíká. Ìlẹ̀kùn náà ń tan ìmọ́lẹ̀, ó sì dàbí ẹni pé ó ń pè. Ọ̀pọ̀ ènìyàn tí kọjá níbẹ̀ rí ìlẹ̀kùn náà ṣùgbọ́n wọ́n bẹ̀rù láti súnmọ́. Díẹ sọ pé ìlẹ̀kùn ajẹ́ ni, àwọn mi ní ìlẹ̀kùn èṣù ni. Ṣùgbọ́n àkọ́ndé ran tí ẹ̀kọ́ ìyá rẹ̀, ó sì pinu láti súnmọ ìlẹ̀kùn náà pẹ̀lú ìbóya àti ìwà rere. Nígbà tí ó fi ọwọ́ kan ìlẹ̀kùn náà, ohùn kan sọ pé, ìlẹ̀kùn yìí sì fún ẹni tí ó wa agbára ṣùgbọ́n fún ẹni tí ó mọ ìtẹ́lọ́rùn, kí ni ó ń wá? Àkọ́ndé dáhùn pé, mi ò wá owó tàbí ọlá, mo wá ìmọ̀ àti àlàáfíà fún ara mi àti ìlú mi. Ìlẹ̀kùn náà ṣi lọ́ralọ́ra. Àkọ́ndé sì rí ara rẹ̀ nínú ayé mi tí kun fún ìmọ̀le àti ìtẹ́lọ́rùn. Nígbà tí ó padà sí ayé rẹ̀ kò sì mú wúrà tàbí ohun ìní kankan wá. Ṣùgbọ́n ọkàn rẹ̀ kún fún ọgbọ́n. Láti ìgbà yẹn náà gbogbo ìpinnu tí Adé bá n ṣe mú àlàáfíà wá sí ìlú òkè ọrun. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní wí pé àkọ́ndé ti ṣí ìlẹ̀kùn ayọ́mọ́ kì í ṣe fún ara rẹ̀ nìkan ṣùgbọ́n fún gbogbo wa ni. Ìkìlọ̀ ayọ́nmọ́ kì í ṣí sí ẹni tí ó yára, ó ń ṣí sí ẹni tí ọkàn rẹ̀ mọ́.

Tunde kí ló dé ti o fi tí o fi dá mi lójú pé inú rẹ ò dùn lónìí? Láti òwúrọ̀ ni mo ti n rí pé o ń ronú jílẹ̀. O rí bẹ́ẹ̀ ni Bisi, ọkọ mi pín fún ìbéèrè. Ò ń ronú pé ṣé mò ń lọ ní ọ̀nà tó tọ́ ní ayé mi rara. Ìbéèrè yẹn jìn kàn. Kí ni kò bẹ̀rẹ̀ sí, kí ló kọ̀ bẹ̀rẹ̀ sí ronú bẹ́ẹ̀? Mo ti parí ẹ̀kọ́ mi ṣùgbọ́n iṣẹ́ kò tíì dé. Gbogbo ènìyàn ń béèrè pé Tunde kí lọ n, ki lo n lo Ó ń dùn mí, mo sì ń bẹ̀rù pé mò ń ṣubú leyin aw, awon lẹ́yìn àwọn ẹlẹgbẹ́ mi. Ṣé o rò pé ayé jẹ́ ìjẹni, pé ẹni tí ó bá dé kíákíá ni ẹni tó o se, ti o ṣẹ́gun? Nígbà mi, bẹ́ẹ̀ ni mo máa ń rò ó. Ni Nígbà tí mo bá wo wo àwọn mi tí wọ́n ti ní iṣẹ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti owó, mo máa n ni, mo maa n rí ara mi bí ẹni pé mi ò tí ì ṣe nǹkan kan. Tunde, jẹ́ kí, je ki n sọ òótọ́ fún ọ. Ayé kì í fi eni, ènìyàn kan pé oni. Ọ̀nà tí Ọlọ́run bá dá ẹni kankan ṣe yàtọ̀. Ṣùgbọ́n báwo ni màá ṣe mọ pé mò ń dúró ki kí i ṣe pé mo ti, mo ti ṣiṣẹ́? Ìbéèrè rere nìyẹn. Ṣé o ti sì ń kọ́ ẹ̀kọ́ tuntun? Ṣé o ń gbìyànjú? Tí ìdáhùn bá jẹ́ bẹ́ẹ̀ ni, ìwọ kì í ṣe ẹni tí ó dúró. Ìwọ ń pèsè ara rẹ. Nígbà tí o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀, o máa ń dá mi lójú díẹ̀. Ṣùgbọ́n ìbẹ̀rù sì wà. Ìbẹ̀rù jẹ́ àpèkán ayé. Wo e Ẹni tí kò gbẹ̀rù kankan kì í ronú jílẹ̀. Ṣùgbọ́n ìbẹ̀rù kò gbọdọ̀ dárí wa. Pèsè. Ṣé ìwọ fúnra rẹ, se iwo funra re kò ní àkókò tí o fẹ́, o fe júwọ́ sílé lọ ni? Mo ní gan, ọ̀pọ̀ ìgbà ni mo ti sọ pé mo ti rẹ̀ ẹ. Ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn, ohun kan máa ń bèèrè, beere lọ́kàn mi pé tí ó bá juwọ́ sí ilé báyìí, kí ni yóò ṣẹlẹ̀ sí ala rẹ̀. Iyẹn túbọ̀ jẹ́ kí n ronú. Mo ní ala púpọ̀ ṣùgbọ́n mo be, mo bẹ̀rù pé mò, mo lè má dẹ ibẹ̀. Kò sí ẹni tó mọ ọ̀la dájú. Ṣùgbọ́n ohun kan dájú, ẹni tí kò bá rìn kí í dé ibikíbi. Itorí náà, ohun tí ó sọ ni pé kí n má tẹ̀síwájú. Kò tilẹ̀ jẹ́ pé mo rí ìtẹ̀síwájú kedere lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, díẹ̀ lára àwọn ìgbésẹ̀ tó ṣe pàtàkì jù lọ ní ayé ni à ń gba ní o, ọ̀kùnkùn. N gbà tí àwa ti rí ìmọ̀le kankan, mo dú pé Bisi, ìjíròrò yìí ti mú ìrètí padà wá sí ọkàn mi. Èmi náà ń dùpé, pe o sọ̀rọ̀. Má ṣe jẹ́ kí ìdàkejì pa ọ. Ni gbogbo ìgbà, sọ ohun tí ó wà lọ́kàn rẹ. Mo ṣe ìlérí pé màá ma gbìyànjú. Kì í ṣe fún ayé nìkan ṣùgbọ́n fún ara mi. Iyẹn ló ṣe pàtàkì jù lọ.

Kúnlé, mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan ṣùgbọ́n mo fẹ́ kí o dá mi lóhùn lọ́kàn títọ. Ìbéèrè morenikẹ́, kí ni ìní oúnjẹ lọ́kàn? Ṣé ìfẹ́ dájú gan an ni? Tàbí ṣé nǹkan tí ẹni ènìyàn sọ fún ara rẹ̀ ni kí ó lè máa faradà ayé? Ìbéèrè yẹn kì í ṣe kékeré rárá kí ni o kọ, ra obe, Mo ti rí ìbáṣepọ̀ púpọ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ tí ó shì- ti o si parí pẹ̀lú ibànuje Nígbà mi, mo máa rò pé bóyá ìfẹ́ kì í pẹ́. O dájú pé ìfẹ́ kì í jẹ́ ohun tí ó rọrùn ṣùgbọ́n ṣé o rò pé nítorí pé nǹkan kan lè bàjẹ́ iyen túmọ̀ sí pé kò ní iye? Rárá, ṣùgbọ́n ìbànújẹ́ tí ó bá ti lè máa pọ́ ju ayọ̀ lọ. Nígbà tí ènìyàn bá wò inú omi, ó mọ̀ pé omi lè tutù, ṣùgbọ́n ó tún mọ̀ pé omi lè tú lórí. Ayé àti ìfẹ́ dàbí bẹ́ẹ̀. Ó dàbí pé ìwọ sì ń gba ìfẹ́ gbọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ayé ti o ti kọ̀ ọ́ lẹ́ẹ̀kọ̀kan. Bẹ́ẹ̀ ni, mo ti fara gbá ìfarapa, ṣùgbọ́n mo ko--- mo kọ̀ láti pa ọkàn mi mọ́. Tí mo bá pa á mọ́, ki--- kí ni yóò kù fún mi? Ṣé ìwọ kò bẹ̀rù pé o lè tún fara gbá lẹ́ẹ̀kan sì? Mo bẹ̀rù, ṣùgbọ́n mo bẹ̀rù ìgbésí ayé tí kò ní ìfẹ́ ju ìfarapa lọ. Ọ̀rọ̀ rẹ mú mi ronú. Mo tin dabo bo ara mi fun. Mo ti ń dàbọ̀ bo ara mi fún pípẹ́. Ìdábo bo ara ẹni dára, ṣùgbọ́n tí ó bá di òge tí kò jẹ́ kí ẹnikẹ́ni súnmọ̀, ó lè di ẹ̀wọ̀n. Nítorí náà, kí ni ìmọ̀ rẹ, kí ni ìwọ yóò ṣe tí o bá jẹ́ èmi? Mi ò ní sọ pé kí o fi ara rẹ sínú ìfẹ́ lọ fár-far ṣùgbọ́n sí ọkàn rẹ díẹ̀ fún ara rẹ láyè láti gba pé ayọ̀ sì lè wà. Ṣé o rò pé mo sì lè rí ìfẹ́ tí kò ní bàjẹ́? Kò sí ìfẹ́ tí kò ní ìdánwo, ṣùgbọ́n ìfẹ́ tótọ̀ ni èyí tí kò wà láti dàgbà. Kì í ṣe èyí tí ipa wa run. Mo dú pé Kúnlé kò dá mi lójú pé ìjíròrò kékeré yìí lè fi ìmọ́lẹ̀ tó bẹ́ẹ̀ sí inú ọkàn mi. Nígbà mi, ọ̀rẹ́ kan ṣoṣo tó dá lórí òtítọ́ lè yí ìrìnàjò ayé ènìyàn padà. Bóyá bóyá kò tí pẹ́ kí n pa ìlànà ìfẹ́ mi títí. Bẹ́ẹ̀ ni, nígbà tí ọkàn bá ṣí díẹ̀, ayé máa rí ayé láti wọlé.

Baba, mo dúpẹ́ pé ẹ gbà mí láyè láti bá yín jókòó. Ọrọ ǹkan ọ ń jẹ́ mi lọ́kan, mo sì fẹ́ gbọ́ ọ̀gbọn yín jókòó ọmọ mi. Ọrọ tí a bá sọ lọ́kan ni a fi ń tun, kini o da Kí ni ó ń dá ọ lórí? Mò ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n ó dàbí pé ìbùkún ń pè mí lọ́wọ́. Àwọn tí kò ṣiṣẹ́ bí Tèmi yín ṣàṣeyorí ni kíákíá, ọ́ sì ń bí mi nínú. Ṣé o ti rí igi tí ó dàgbà lórà tí kò fi gbọ̀rọ̀ sí ọjọ́ kan? Rárá, ṣùgbọ́n kí ni ìtunúmọ̀ yẹn, baba? Díẹ̀ nínú àwọn igi tó lágbára jùlọ ni wọ́n gba àkókò púpọ̀ láti dàgbà, ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti dàgbà, ìjì kí ilé ìfẹ́ wọn lulẹ̀. Nítorí náà, ẹ ń sọ pé ìdádúró mi lè jẹ́ àpẹẹkan àgbára mi. Bẹ́ẹ̀ni, iyara kì í ṣe ìtàn sọsọ, ìfaradà ni kò kọ ìpìlẹ̀. Sùgbọ́n báwo ni màá ṣe pa ìbínú tí mo rí lójú mi mọ́? Nígbà mí, ó máa fẹ́ kí ń dẹ́kun igbíyànjú. Ìbínú dàbí iná tí ó bá lọ dáradára, ó lè jinná oúnjẹ tí ó bá sì jẹ́ kí ó tàn káàkiri, ó lè jẹ́ kí ilé rẹ rùn. Ó dájú pé mo nílò láti kọ́ bí màá ṣe lo ìbínú mi dáadáa. Kí ni ohun tí o fẹ́ kí orúkọ rẹ túnmọ̀ sí lọ́jọ́ ọ̀la? Èyí ni ìbéèrè tí ó gbọ́dọ̀ máa bi ara rẹ. Mo fẹ́ kí a rán sí mi gẹ́gẹ́ bí ẹni tí kò fi ara rẹ̀ ṣeré, ẹni tí kò ta ọkàn rẹ̀ fún àṣeyọ̀rí. Nígbà náà, màá ṣe yàrá. Àṣerọ̀rí tí ó bá pa ìwà rẹ̀ hun kì í pẹ́. Baba, ṣé ayé máa ń da àwọn ẹni rere lóhùn ní gbogbo ìgbà? Kò sì ilèrí pé ayé máa ń yọ wọn, ṣùgbọ́n mo lè sọ fún ọ pé ọkàn ẹni rẹ̀ máa ń rí Ìsimì kódà nígbà tí ayé bá nira. Ọ̀rọ̀ yìí mú mi balẹ̀. Mo ń rí i pé mo ti wọ ǹkan lọ́nà kan ṣoṣo. Ọgbọ́n bẹ̀rẹ̀ nígbà tí ènìyàn bá mọ̀ pé ọ̀nà púpọ̀ ló wà kí ó máa bá jẹ́ tẹ̀síwájú pẹ̀lú ìwà rere rẹ̀. Mo dúpẹ́ gan, Mi ò ní gbàgbé ìjíròrò yìí. Má ṣe dúpẹ́ fún mi, dúpẹ́ fún ara rẹ pé mo yàn láti gbọ́n ọgbọ́n.

Ìyá, mo ti ń ronú lọ́pọ̀ ọjọ́ yìí, inú mi kì ń dùn bí mo ṣe ń gbìyànjú. Ṣùgbọ́n kò sí ǹkan tí tó ṣe ṣẹ́ bí mo ṣe fẹ́ ọmọ mi. Ẹni tí ó bá ronú kì í sọnù. Kí ni n o dùn ọ́ lọ́kàn gán? Mo gbìyànjú ìdánwò méje. Mo sì kùnà méjèèjì. Gbogbo ìgbà tí mo bá wo ara mi nínú dígí, mo máa ń rí ẹni tí kò dàbí, tí kò dé ibi kíbi. Ṣé o rò pé ìkùnà jẹ́ ìpinnu ìkẹyìn? Nígbà mí, bẹ́ẹ̀ ni mo máa ń rò. Mo bẹ̀rù pé mo ṣe ètùtù fún yín àti fún bàbá, adéẹ́ mi. Gbọ̀ mí dáadáa, itùjù kì í jẹ́ ìkùnà. Ẹni tí ó bá kọ̀ láti gbìyànjú ni í ṣe ètùtù ara rẹ̀. Ṣùgbọ́n ìrora náà pọ̀, ìyá. Ó dàbí ẹni pé gbogbo ènìyàn lọ síwájú, èmi nìkan ni mo dúró sílé. Ṣé o rántí bí o ṣe kọ̀ láti rìn nígbà tí o jẹ́ ọmọ kékeré? Méròó ni ìgbà tí o ṣubú? Mo ṣubú lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n kò sọ pé mo ti kùnà, mi ò ní tún gbìyànjú. Bí o ṣe ń rí, ìgbésí ayé tún dàbí bẹ́ẹ̀. Nítorí náà ẹ ń sọ pé kí a tún dìde lẹ́ẹ̀kan si. Bẹ́ẹ̀ ni, kí o tún dìde kó sì kọ́ ẹ̀kọ́ nínú ohun tí kò ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ọgbọ́n kì í wá láìsí ìrora dìẹ. Ṣé ẹ̀yin kò bẹ̀rù fún mi ní ọjọ́ iwájú? Mo bẹ̀rù bí gbogbo ìyá ṣe bẹ̀rù fún ọmọ rẹ̀, ṣùgbọ́n mo tún ní ìgbàgbọ́ nínú rẹ ju bẹ́ẹ̀ tí o bẹ̀rù lọ. Ọ̀rọ̀ yìí mú mi sunkún, ṣùgbọ́n kì í ṣe sunkún ìbànújẹ́. Sunkún bá ìdára, ò ń wẹ ọkàn. Ṣùgbọ́n lẹ́yìn èyí gbé orí rẹ sókè. Mo ṣèlérí pé màá tún gbìyànjú kódà o bá níran. Èyí ni ohun tí mo fẹ́ gbọ́, rántí pé mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kódà nígbà tí ayé bá yí ọ padà. Mo dúpẹ́ ìyá. Lónìí, mo tún rí ìrètí tí mo rò pé mo ti pàdánù. Ìrètí kì í kú, ó kàn dúró de ẹni tí yóò pè é padà.

Zainab, mo fẹ́ sọ ohun kan fún ẹ, ṣùgbọ́n mo bẹ̀rù bí ìwo à ṣe máa gbà. Má bẹ̀rù, ọ̀rẹ́ kì í da ẹlẹgbẹ́ rẹ̀ lẹ́bi, kí ni ó wà? Mo fẹ́, mo fẹ́ kọ́lé sí'lù mí, kì í ṣe nítorí pé mo kórìíra ilẹ̀ wa ṣùgbọ́n nítorí pé mo fẹ́ rí ayé mi. Ṣé o ti rò nípa ohun tí àwọn òbí rẹ maà sọ? Mo ti rò lọ̀pọ̀ ìgbà, iyẹn ló fi ń jẹ mí lọ́kàn. Ṣùgbọ́n mo tún rò nu pé tí, tí n kò bá lọ, mo lè má mọ ara mi dáadáa. O sọ̀rọ̀, aṣa wa kò wà pé kí a súnmọ́ ilé, kí a sì gbọ́ sí àwọn àgbà. Ṣùgbọ́n àṣà kò yẹ kí ó di ẹ̀wọ̀n. Dájúdájú, mo fẹ́ tún jẹ́ ọmọ rere ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ẹ̀mí pẹ̀lú. Ṣé o mọ ohun tí mo rò? Tí o bá lo lọ pẹ̀lú ọgbọ́n, kò sì, kò sì fi ìbáṣepọ̀ rẹ sílẹ̀, o lè ní méjèèjì. Ṣé o rò pé wọ́n máa ń lóye? Kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n òtítọ́ tí a bá sọ pẹ̀lú ìbáṣepọ̀ máa ń rí ọ̀nà rẹ̀ lọ́kàn ènìyàn. Mo bẹ̀rù pé wọ́n máa n rò pé mo ń sa kúrò lọ́dọ̀ wọn. Ṣàlàyé fún wọn pé ìwọ kì í ṣẹ́, ìwọ ń gòkè. Pé ìwọ kì í sá, aya fi pé ìwọ funra rẹ̀ mọ ibi tó ń lọ. Ọ̀ro rẹ́ dàbí òwe, ó ń tù mí nínú. Aya, ayé funra rẹ̀ kún fún òwe, a kàn nílò láti tẹ́tí si. Ṣé ìwọ funra rẹ kò ní ala tí o fẹ́ lépa tí o sì bẹ̀rù láti sọ fún ẹnikẹ́ni? Mo ní ṣùgbọ́n ìbẹ̀rù kì í jẹ́ kóparí. Ni gbogbo ọjọ́ mi, mò ń kọ ara mi láti jẹ́ alágbára díẹ̀ sí i. Ó yá ìgbésẹ́ mi ni, ni ìgbésẹ́ àkọ́kọ́ mi sí ìyẹn. Bẹ́ẹ̀ ni, kò sí ìrìnàjò tí kò bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ kan. Mo dúpẹ́ Zainab, báyìí mò ń rí ìpinnu mi kedere ju tẹ́lẹ̀ lọ. Nígbà tí ọ̀kan bá mọ ẹsẹ̀ máa tẹ́lẹ̀.

Mama, mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣáájú kí n lọ sílé. Ó dàbí pé mo ti rẹ gan. Jóko Olamide, nígbà tí akẹ́kọ̀ọ́ bá ń rùn bẹ̀, olùkọ́ gbọ́dọ̀ tẹ́tí sí i. Kí ni o ṣe ọ́? Mò ń kẹ́kọ̀ọ́ takuntakun ṣùgbọ́n àbájáde mi kì ń dàbí mo ṣe fẹ́. Ó bẹru pé mo lè jẹ́ ẹni tí kò pé. Tani, Tani sọ fún ọ pé, pé ẹ túmọ̀ sí láì ṣe àṣìṣe. Kò sí ẹni tí ó so tara. Ṣùgbọ́n gbogbo ènìyàn rètí pé kí n jẹ́ ẹni tí ó dára jù lọ. Ìrètí, ìrètí ènìyàn lè wù ọ, lè wù ọ ṣùgbọ́n ìrètí tirẹ̀ ló yẹ kí o kó ìgbésẹ̀ rẹ. Ṣé ó burú pé mò ń ṣe Enìyàn nípa ọjọ́ ọ̀la mi láti ìsìnyí? Ara anìyàn túmọ̀ sí pé òun ráyè ró ṣùgbọ́n má jẹ́ kí anìyàn di ohun tí yóò dá ọ dúró. Nígbà mii, mo máa ń fi ara mi wé àwọn ẹlẹgbẹ́e mi. Mo sì ń rí, mo sì ń rí ara mi kékeré. Ewọ̀n tí ó rọrùn jù lọ ni ìfiwé, ìfi wíwé. Ẹnikẹ́ni tí ó bá fi ara rẹ̀ wé, ó ti gbàgbé ìrìnàjò tirẹ̀. Kí ni ẹ rò pé mo yẹ kí n ṣe báyìí? Ṣé ohun mẹ́ta kò kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ rere ìrànlọ́wọ́ nígbà tí onílù rẹ̀ kí ó ṣi sinmi láì jẹ́ bí ara rẹ̀. Ṣe sinmi kì í jẹ́ bí àmì le ìlú kan balẹ̀ ara sinmi jẹ́ àpè kan iṣẹ́. Ẹ̀rọ tí o, ẹ̀rọ tí kò bá sinmi máa kan bàjẹ́. Òrọ̀ yín jẹ́ kí n tú ẹrù kan kúrò lọ́ri àyà mí. Iyẹn dára. Rántí pé ìwọ kì í ṣe àbájáde rẹ nìkan, ìwọ jẹ́ ènìyàn. Mo dú mama, mo ní ìtara tuntun láti tún gbìyànjú. Ìtara yẹn ni mo fẹ́ kí o gbà lọ sí ilé. Ọ̀la ń dúró dè ọ́. Kìí ṣe láti dé, kìí ṣe láti dá ọ lẹ́bi ṣùgbọ́n láti gbé ọ gbà ọ́.

"Baba, mo fẹ́ bá yín sọ̀rọ̀ pẹ̀lú. Ó dàbí pé mo ti rẹ̀ lónìí." "Joko ọmọ mi, kí ni ó ṣẹlẹ̀?" "Ó dájú pé òun ti, òun jẹ́ ọlọ́ kan. Mo ti ṣiṣe takuntakun fún ìdáná, ṣùgbọ́n àbájáde kò da bí mo ṣe fẹ́. Ọ̀pọ̀ àwọn ẹlẹgbẹ́ mi ti ní ẹ̀rín, mo sì ń bẹ̀rù pé mo ti kùnà." "Ọmọ mi, ìkùnà kì í jẹ́ ìparí. Ìkùnà jẹ́ ìkọ́ni, kò tó jẹ́ ẹ̀kọ. Ṣé o mọ pé gbogbo ènìyàn tí ó ti ṣàṣeyọrí nígbà kan ti kùnà?" "Ṣùgbọ́n ó dàbí ẹni pé àwọn tí ó ti ṣàṣeyọrí ní láyé rọrùn jú mi lọ. Ó ń jẹ́ kí rò pé mi kò ní láyé rí ohun tí mo fẹ́." "Rírìn àjò ayé kì í rọrùn. Ọ̀nà náà yàtọ̀ sí ẹni kọ̀ọ̀kan. Ọmọ mi, ṣe o ti rántí bí o ṣe kọ́ láti rìn bí ọmọ kékeré? Mélòó ni ìgbà tí o ti ṣúbù, ṣùgbọ́n o tún ti dìde?" "Ọ̀pọ̀ ìgbà baba, ṣùgbọ́n àwọn ìkùnà wọ̀nyí yàtọ̀. Wọ́n dàbí pé kì í kún fún ẹ̀kọ́ gẹ́gẹ́ bí, ṣùgbọ́n wọ́n ṣe ń fa ìbànújẹ́ sí mi." "Ọmọ mi, ìbànújẹ́ jẹ́ àpèkán ìmọ̀ràn. Nígbà tí a bá fara kún ìbànújẹ́, a ń kọ́ ara wa láti ṣàṣeyọrí. Ṣé ìwọ fẹ́ ki kí n sọ bí a ṣe lè yí ìbànújẹ́ yí padà sí agbára?" "Bẹ́ẹ̀ni baba, kò sí ohun tí mo fẹ́ ju ìmọ̀ràn yìí lọ." "Tó yìn, kí o máa rántí ohun mẹ́ta: kọ ẹkọ, gbìyànjú láì fi ìbànújẹ́ dá ọ dúró àti ṣe ohun tí ó tọ́ ní gbogbo ìgbà. Kí ìwọ bá tún dìde lẹ́yìn ìkùnà, agbára rẹ ó pọ̀ sí." "Ṣùgbọ́n tí mo bá tún kùnà lẹ́ẹ̀kan si, kí ni yóò ṣẹlẹ̀ sí mi?" "Nígbà tí o bá kùnà lẹ́ẹ̀kan, ẹ̀kọ́ rẹ ń pọ̀. Tó yìn, ohun tí a fi ń agbára ọ̀un ni pé tí gbìyàn lẹ́yìn ìkùnà, ọkan ẹni tó ń tẹ̀síwájú ni Ọlọ́run máa ń bù kún fún." "Baba, ohun tí ẹ sọ dùn mi nínú, ṣùgbọ́n kí n ṣe rìn àjò ayé kí í rọrùn rara?" "Kò rọrùn rara ọmọ mi, ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì jù lọ ni pé kí o ní ìtara. Ìtara yìí yóò gbà ọ láyè láti kó gbogbo ìdènà kọjá." "Mo ní ìtara baba, ṣùgbọ́n ìbẹ̀rù sì wà." "Ìbẹ̀rù jẹ́ àpèkán ìgbésí ayé. Kò sí ẹni tí kò bẹ̀rù, ṣùgbọ́n ìbẹ̀rù kì í gbọdọ̀ dá dúró. Nígbà tí ìwọ bá ń bẹ̀rù, jẹ́ kí ìtara rẹ gba ọ lọ." "Ó dájú pé ń jẹ́ kí rí pé ìkùnà kìí parí. Mo fẹ́ gbìyànjú baba." "Tó yìn, ìwọ mọ̀ pé ayé rẹ kún fún àlà. Ṣé o fẹ́ jẹ́ kí ìbànújẹ́ tàbí ìbẹ̀rù pa ọ mọ́?" "Rárá baba, mo fẹ́ jẹ́ kí ẹni tí ń tẹ̀síwájú tí ń kọ́ ẹ̀kọ́ láti gbogbo ìkùnà mi." "Bẹ́ẹ̀ ni ọmọ mi. Ní gbogbo ìgbà tí o bá ń gbìyànjú, ayé yóò fi ọwọ́ rẹ lẹ. Ẹnikẹ́ni tí ó bá jẹ́ alágbára ní ọkàn, ayé máa ń bù kún fún." "Mo dúpẹ́ gan-an baba."

Lọ́jọ́ kan, rí ní abúlé kan tí a ń pè ní Ilé ọ̀la. Ọmọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ńjẹ́ Adé. Adé jẹ́ ọmọ tó mọgbọ́n ṣùgbọ́n wọ́n máa ń rẹ́rìn-ín ṣeré ju kí í kẹ́kọ̀ọ́ lọ. Bàbá rẹ̀ máa ń sọ fún un pé, "Adé, ìmọ̀ ni iṣura, ẹni tí ó bá kọ́ ẹ̀kọ́ a jọba lọ́la." Ọjọ́ kan, ìṣòro ńlá dé bá abúlé náà. Ọjọ́ ko-- ọjọ́ korò náà, ilẹ̀ sì gbe tán, gbẹ gan. Ilẹ̀ sì gbe gan, àbí ojo ọ̀ rọ̀, ilẹ̀ sì gbe gan. Àwọn ará abúlé bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé kí ẹni kan lọ wá ìmọ̀ràn lọ́dọ̀ àgbà kan tó ń gbé ní igbó. Kò sí ẹni tó fẹ́ lọ nítorí pé igbó náà kì ń fún-- kún fún ewu. Adé pinnu pé òun yóò lọ. Lórí ọ̀nà rẹ̀, ó rántí gbogbo ẹ̀kọ́ tí bàbá rẹ̀ kọ́ nípa sùúrù, ìgboyà àti ọgbọ́n. Nígbà tó dé odò àgbà náà, àgbà náà fún un ní ìmọ̀ràn pé, àwọn ará abúlé, àwọn ará abúlé, àwọn ará abúlé ṣiṣẹ́ kọ, kí wọ́n sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Adé padà sí abúlé, ó sì sọ gbogbo ohun tí ó kọ́. Àwọn ará abúlé sì gbe gẹ́gẹ́ bí a ti sọ. Ọjọ́ sì bẹ̀rẹ̀, ojú sì bẹ̀rẹ̀ sì rọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀. Gbogbo ènìyàn yóò, wọ́n sì, gbogbo ènìyàn yọ̀, wọ́n sì mọ̀ pé Adé ti di akíkanjú gidi. Láti ìgbà yẹn lọ, Adé bẹ̀rẹ̀ sí í fojú sọ́kàn kẹ́kọ̀ọ́. Ó sì mọ̀ pé ọgbọ́n àti ìmọ̀ lè yí ayé èèyàn padà.

Ní ìlú kan tí a ń pè ní Àrẹ̀sà, ìyá àgbà kan gbé. Ó jẹ́ obìnrin aláanu ti gbogbo ènìyàn ń bọ̀wọ̀ fún. Ni gbogbo òwúrọ̀, ó máa jókòó níwájú ilé rẹ̀, ó sì máa ń fún àwọn èèyàn ní oúnjẹ. Ọjọ́ kan, ọmọ ẹyẹ kékeré kan ti kú láti inú igi. Iya Ìyá àgbà rí i, ó sì gbé e lọ sínú ilé rẹ̀. Ó tọ́jú rẹ̀ dáadáa, ó ń fún ní, ó ń fún ní ohun é móúnjẹ, ó sì ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ bí ẹni pé ọmọ ènìyàn ni. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀, ọmọ ẹyẹ náà lágbára, ó sì bẹ̀rẹ̀ sí ń fò. Ni ọjọ́ kan, ó fò lọ sínú igbó, kò sì padà mọ́. Ìyá àgbà ṣọ́rọ̀ díẹ̀ ṣùgbọ́n, ṣùgbọ́n wò pẹ́ tí wọn ẹ̀dá kan lọ́wọ́. Ọjọ́ kan lẹ́yìn náà, ìṣòro ńlá dé bá ìlú. Ààrùn kan bẹ̀rẹ̀ síi tàn ní alẹ́ kan. Ọmọ ẹyẹ náà padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ míì. Wọ́n sì kí gbé lọ́run kí ẹni pé wọ́n ń kéde ìròyìn ní òwúrọ̀. Àwọn ará ìlú rí ewé ìwòsàn kan ní gbogbo agbègbè. Àwọn àgbà mọ̀ pé ewé yẹn, ewé yẹn le wo ààrùn náà. Wọ́n lo àwọn, wọ́n lo ààrùn náà ṣì pàrẹ́. Gbogbo ènìyàn mọ̀ pé ìyá àgbà yìí ibukú yìí tọ̀sì nítorí inú rere rẹ̀. Látìgbà yẹn lọ, àwọn ará ìlú Àrẹ̀sà kọ pé ẹni tó bá ṣe rere, rere yóò padà wá bá a.

Ni ìlú kan tí à ń pè ní òkè ọmọlúàbí, ìlú tí ìṣe àti àṣà Yorùbá sì lágbára gan. Ní, abí Ayọ̀délé sí, ilé tí ó ti wá kì í ṣe ilé ọlọ́rọ̀, ṣùgbọ́n ilé tí ìbáṣepọ̀ ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára ibànijẹ́ ọlọ́run ko fún. Bàbá Ayọ̀délé, bàbá Taiwo jẹ́ àgbẹ̀ tó ní ìṣòro, ó mọ ilé rẹ̀ dáradára, ó sì mọ pé ohun gbogbo ni àkọ́kọ́ tirẹ̀. Ìyá Ayọ̀délé, ìyá Morẹ́nikẹ́ jẹ́ obìnrin onírẹ̀lẹ̀ alánú, tí ó máa ń kọ́ ọmọ rẹ̀ pé ìwà rere ju wúrà lọ. Láti ìgbà, láti ìgbà kékeré, dúró o. Okay. Láti ìgbà kékeré, Ayọ̀délé ti ń bẹ̀rẹ̀ ìbẹ̀erẹ̀ púpọ̀ kini ibi. Kí ló dé tí èèyàn fi ń jìyà? Ṣé gbogbo wa ni àyànmọ́ kan? Kí ni ìdí tí òtítọ́ fi korò láti sọ? Àwọn àgbà máa ń rẹ́rìn-ín, wọ́n á sì sọ pé ọmọ yìí ni ọ̀kan ju ọjọ́ orílẹ̀ lọ. Ní ọjọ́ tí Ayọ̀délé bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gírámà, ayé rẹ̀ yí padà. Ó rí àwọn ọmọ láti oríṣiríṣi àyíká, àwọn ọmọ olówó, àwọn ọmọ tálíkà, àwọn tí wọ́n ti mọ ohun tí wọ́n fẹ́ di, àwọn tí, àwọn, àwọn tí àti àwọn tí ayé ti wọ́n loju. Ayọ̀délé jẹ́ akẹ́kọ̀ọ́ tó fẹ́ràn kíkà ìwé. Ó lè jókòó fun wákàtí pẹ̀lú ìwé kan, ṣùgbọ́n èyí mú kí àwọn kan bẹ̀rẹ̀ sí í pè ní aláìgbádùn. Bí ó tilẹ̀ rí bẹ́ẹ̀, kò jẹ́ kí ọ̀rọ̀ wọn dà dúró. Ọ̀rẹ́ kàn ṣoṣo tó súnmọ́ gangan ni Kọ́lá, ọmọkùnrin aláyọ̀ tí ó fẹ́ràn eré. Ṣùgbọ́n torí tó ní ọkàn rere, Kọ́lá máa ń sọ pé ayọ̀ ìwọ̀ yìí máa di ènìyàn ńlá lọ́jọ́ kan. Ayọ̀délé ń rẹ̀rin, wọ́n á sì dá lóhùn pé bí Ọlọ́run bá fẹ́. Ní ọdún kan tí Ayọ̀délé wà ní kíláàsì kejì, ìṣòro ńlá kan ṣẹlẹ̀. Bàbá rẹ̀ ṣubú ní oko, ó sì farapa gidigidi. Ó wó kó sí fún ìtojú ilé ìwòsàn tó péye. Ayọ̀délé rí ìyá rẹ̀ sunkún lọ́jọ́ kan, ó sì ní ìrora tó, tó jinlẹ̀ nínú ọkàn. Láti ìgbà yẹn lọ, Ayọ̀délé bẹ̀rẹ̀ síí ṣiṣẹ́ kékeré lẹ́yìn ilé ẹ̀kọ́. Ó máa ń ràn, ó máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní kíkó omi, ní fífi, ní fífi ìgí ge, ní, ní tità ẹ̀fọ́ ní ọjà. Ó kan wo pé ayé kìí rorun, ó kọ pé ayé kìí rorun ṣùgbọ́n pé ìfaradà lè mú ẹni kọjá àkókò líle. Ní ọjọ́ tí Ayọ̀délé parí ilé ẹ̀kọ́ gírámà, ó gbé, ó gba ìpinnu tó ṣọ́rùn, tó ṣòro láti fi ìlú rẹ̀ sílẹ̀ kí ó lọ sí ìlú ńlá, Ìbàdàn láti wá iṣẹ́ àti ìrírí ayé. Ìyá rẹ̀ kì í gbé ní, ìyá rẹ̀ kì í gbé ní ọjọ́ tó ń lọ, ṣùgbọ́n ó mọ̀ pé ẹyẹ kì í kọ́ ilé kí ó má fò. Bàbá rẹ̀ sọ fún un pé, "Má gbagbe ẹni tí o jẹ́ àti bí ibi tí o sì wá." Irinàjò Ayọ̀délé sí ìlú ńlá kún fún ìyàlẹ́nu, ìdánwó àti ìrora orí ènìyàn tí ń tàn, ẹlòmíìjẹ, orí ìbànújẹ́ àti àyòpọ̀ síra. Ní ìgbà mi, ó máa ń rántí ilé, ó á sì bẹ̀rẹ̀ lọ.

Ọjọ́ kan, Ayọ̀délé gba iṣẹ́ kan lọ́dọ̀ ọkùnrin kan tó dáa, lójú pé iṣẹ́ rere. Ṣùgbọ́n ní ìkẹyìn, wọ́n tan jẹ ni, wọ́n sì gba owó rẹ̀. Ó jókòó ní etí ọ̀nà lọ́jọ́ yen, ojú rẹ̀ kún fún omi. Ṣùgbọ́n ní ìpinnu ìyẹn gan an, ọmọ tí ọ̀rọ̀ ìyá rẹ̀, ayé kì í tán níbi kan ṣoṣo. Ó dìde, ó tún bẹ̀rẹ̀, ó kẹ́kọ̀ọ́ ìṣe tuntun, ó sì gbọ́ pé ikùn náà kì í ṣe okùn, bí kò ṣe ẹkọ. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, Ayọ̀délé di ẹni tí èèyàn ń bọ̀wọ̀ fún, kì í ṣe nítorí ọ̀wọ́ nìkan, ṣùgbọ́n nítorí ìwà rẹ̀ àti ọgbọ́n rẹ̀. Ó dá ilé iṣẹ́ kan sílẹ̀ tó ń ra àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́. Ni ọjọ́ tí kó padà sí òkè ọmọlúàbí, gbogbo ìlú kó jọ láti kí ìyá rẹ̀ rẹ́rìn ín pẹ̀lú omi jẹ́ayọ̀. Bàbá rẹ̀ sì gbé orin rẹ̀ ga. Ayọ̀délé dúró níwájú àwọn ọ̀dọ́ ìlú, ó sì sọ wípé: “Mo kúrò níbí pẹ̀lú ọwọ́ ọ̀fọ̀, mo padà pẹ̀lú ọkàn tí ó kún bi o bani Bí ó bá ní ìwà rere, ìfaradà àti ìgbàgbọ́, ayé yóò dàún sí ọ.”Ìtàn Ayọ̀délé kó wá pé ìrìnàjò ayé gùn, ṣùgbọ́n ẹni tí kò bá ṣubú kì í mọ bí a ṣe ń dìde. Mo ti kọ ìtàn gígùn ní Yorùbá sínú canvas fún. Ìtàn náà ní oríṣi chapter, èdè rẹ̀ rọrùn ṣùgbọ́n ó jinlẹ̀, ó sì yẹ fún kíkà. O le gba akẹ́kọ̀ọ́ tó súnmọ́ wákàtí kan tàbí ojúbẹ̀ lọ.

Ní ìlú kan tí a ń pè ní ayédùn, ìlú tí òòrùn ń ran pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí afẹ́fẹ́ sì ń ru, ìtùnú ni Adeola ń gbé. Ó jẹ́ ọ̀dọ́kùnrin tó dára lójú, kì í ṣe nítorí aworan rẹ̀ nìkan ṣùgbọ́n nítorí ìwà pẹ̀lẹ́ àti ọgbọ́n inú. Adeola ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé ní ilé ìkàwé ìjọba. Ó fẹ́ràn, ó fẹ́ràn ìwé. Òdodo rọ̀. Ó fẹ́ràn ìwé, ó sì máa ń rí ayé gẹ́gẹ́ bí ìtàn tí kò tí ì parí. Ni ọ̀pọ̀ ìgbà ó máa ń jókòó láàárín àga ilé ìwé, ó sì máa ń ronú nípa ìgbésí ayé àti ìfẹ́. Ni ọjọ́ kan tí ayé, tí ayé dáa jú pé kì í ṣe ọjọ́ àtàwọn ọjọ́ mi, Morẹ́nikẹ́ji wò ilé ìwé náà. O je obinrin, o je obinrin ti irele fo lara re. Ojú rẹ̀ rí, ojú rẹ̀ sì dàbí omi tútù. Ó wá ìwé kan nípa ìtàn Yorùbá ṣùgbọ́n kò rí. "Ẹ jọ ní èso pẹ̀lú ohun pẹ̀lẹ́, ẹ lè rán mi ná." Adeola gba, Adeola gbé orí rẹ̀ sókè, ojú, ojú wọn pàdé. Ìgbà yẹn sì dàbí ẹni pé àkókò ò dúró. Ni ìṣẹ́jú yẹn náà, ìrìnàjò ìfẹ́ bẹ̀rẹ̀ láìsí ẹni tí ó mọ̀. Lẹ́yìn ọjọ́ yẹn, Morẹ́nikẹ́ bẹ̀rẹ̀ sí máa wá sí ilé ìkàwé lọ́pọ̀lọpọ̀. Ni ìbẹ̀rẹ̀ wọ́n máa ń jírórò lórí ìfẹ́, lórí ìwé, lórí àṣà àti lórí ìtàn àṣejọ́. Ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń lọ, ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí yípadà sí, tí ara ẹni. Ara ẹni. Morẹ́nikẹ́ jẹ́ akẹ́kọ̀ọ́ ní yunifásítì ó sì ń kọ́ ẹ̀kọ́ nípa ìbánisọ̀rọ̀. O lala ati di onkawe, onkowe ẹni tí ó ń lọ, tí ó ń lọ́rọ̀ láti yí ayé padà. Adeola sì fẹ́ fetí sí i pẹ̀lú ìfẹ́ àti ìbọ̀. Ní gbogbo ìrọ̀lẹ́ tí wọ́n bá pàdé, ọ̀kan wọn súnmọ́ ara wọn díẹ̀díẹ̀ bí omi ṣe ń súnmọ́ etí odò. Bí ìbáṣepọ̀ wọn ṣe lágbára, bẹ́ẹ̀ni ìbẹ̀rú àti, ìbẹ̀rú tún dàgbà. Adeola bẹ̀rù pé bí ó bá so, sọ ìfẹ́ rẹ̀ ó lè bàá jẹ́. Morẹ́nikẹ́ sì ń bẹ̀rù pé ìfẹ́ rẹ̀ lè dà rọ́kúrọ̀ nínú ààlà rẹ̀. Ọjọ́ kan wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ odò kan lẹ́yìn ilé ìkàwé. Afẹ́fẹ́ ń rù díẹ̀díẹ̀, omi sì ń rìn lọ́ra. "Ṣé o ò gbà pé ìfẹ́ le yí ènìyàn padà?" Ni Morẹ́nikẹ́ béèrè. Adeola wò inú omi, ó sì dáhùn pé, "Mo gbà pé ìfẹ́ tó dà lórí òtítọ́ kì í pa ènìyàn." Òótun ṣe, ọ̀rọ̀ yẹn wò ó inú ọkàn Morẹ́nikẹ́ jùlọ ṣùgbọ́n kò sí ẹni tó sọ ohun tí ọkàn ń sọ. Ni ọdún kejì ìbáṣepọ̀ wọn, ìbáṣepọ̀ wọn yìí padà ńlá dé. Morẹ́nikẹ́ gba àǹfààní ìmọ̀ ẹ̀kọ́ lọ sí òkè òkun fún ọdún méje. Irun yìn dùn, ṣùgbọ́n ó tún bà á jẹ́. Adeola gbọ́ orin ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ ń sunkún. Ó mọ̀ pé ìfẹ́ gidi kì í dì ẹ.

Ní ọdún kejì ìbáṣepọ̀ wọn, ìyípadà ńlá dé. Morẹ́nikẹ́ gba àǹfààní ìmọ̀ ẹ̀kọ́ lọ sí òkè òkun fún ọdún méjì. Ìròyìn yìí dùn ń, ṣùgbọ́n ó tún bàjẹ. Adeọlá gbọ́, ó ń rẹ́rìn-ín ṣùgbọ́n ọkàn rẹ̀ ń sunkún. Ó mọ̀ pé ìfẹ́ gidi kì í dí ẹni mọ́lẹ̀. “Ní lọ”, ni ó sọ. Àlá rẹ̀ jẹ́ pàtàkì. Ni alẹ́ tí Morẹ́nikẹ́ ń lọ, wọ́n ń dúró ní ibùdó oko òfurufú. Wọ́n ń dúró ní ibùdó ọkọ̀ òfurufú. Ọ̀rọ̀ púpọ̀ wà nínú ọ̀kan wọn ṣùgbọ́n omijé lo ló sọ púpọ̀ jù. Ìjìná kọ̀ Adeọ́lá àti Morẹ́nikẹ́ nípa sọ̀rọ̀. Wọ́n ń kọ ìsẹ́ ara wọn, wọ́n sì ń ba ara wọn sọ̀rọ̀ nígbà tí àkókò bàjú. Ni gbogbo lẹ́ta, ìfẹ́ tún bọ́ jẹ́ ìlẹ̀ ṣùgbọ́n ayé kìí jẹ́ aláìdán. Morẹ́nikẹ́ bẹ̀rẹ̀ sí i ní àṣeré ayé tuntun sí ń pe. Adeọlá sì bẹ̀rẹ̀ sí ń ronú pé bóyá òun kì í ṣe apá ayé tuntun yẹn mọ́. Lẹ́yìn ọdún méje, Morẹ́nikẹ́ padà sí ayédùn. Ó ti yí padà tí ẹ́ kì í ṣe nítorí pé ìfẹ́ parí ṣùgbọ́n nítorí pé ìfẹ́ ẹ ti kù ọ. Ìpàdé wọn kún fún àyò àti ìdàkejẹ́. Wọ́n rí i pé ìfẹ́ wọn ṣì wà ṣùgbọ́n ó nílò ìpinnu. Adeọlá sọ ìmọ̀lára rẹ̀ nígbà yẹn. “Mo fẹ́ rẹ ṣùgbọ́n mi ò fẹ́ di ọmọ̀lẹ. Mo fẹ́ràn rẹ ṣùgbọ́n mo fẹ́ di ẹmọ́lẹ̀.” Morẹ́nikẹ́ dáhùn, “Pẹ̀lú omijé, ìfẹ́ tí kì í jẹ́ kí ń fo kì í ṣe ìfẹ́ tí mo fẹ́.” Wọ́n pinu láti kọ́ ìbáṣepọ̀ tí kì í pa aláìníkeránu. Morẹ́nikẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìkowé. Adeọlá sì di alákòóso ilé ìkàwé. Wọn kọ̀ pé ìfẹ́ kì í ṣe fífi ara mọ ara nìkan ṣùgbọ́n fífi ara yóò sí ara. Ni ọjọ́ kan lẹ́yìn ọ̀pọ̀ ọdún ní ìlú ayédàn kan náà, Adeọlá bẹ̀rẹ̀ lọ́wọ́ Morẹ́nikẹ́ kí ó jẹ́ aya rẹ̀. Kò sí ìyẹn méjì mọ́ nígbà tí wọ́n ń rìn wọ̀ lọ́jọ́ iwájú. Wọ́n mọ̀ pé ìfẹ́ gidi kì yara won dágbà wọ́n jinlẹ̀, ó sì ń dúró. Ìtàn yìí kò wá pé ìfẹ́ tó dá lórí ìbọwi òtítọ́ àti ìfẹ́ kí ẹlòmíì dágbà ni ìfẹ́ tí kì í parun.

Ní ìlú kan tí wọ́n ń pè ní Ireti Ilé. Ìlú tí ìrìnàjò ayé kì í rọrùn ṣùgbọ́n tí ireti kì í ku. Ni Ṣẹ́gun ń gbé. Ó jẹ́ ọ̀dọ́kùnrin oníṣ-- òun ṣiṣẹ́, òun ṣe ọ̀wọ́ alágbara tó mọ iye iṣẹ́ takun takun. Tó mọ iye iṣẹ́ takun takun. Tẹ́dùró, òun ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ igi, ó sì máa ń fi ọkàn rẹ̀ sínú gbogbo ohun tí ọwọ́ rẹ̀ bá kàn. Damilare sì jẹ́ obinrin---ọmọbìnrin olóye, ọmọ, ọmọ, ọmọ ilé kan tí ó ní orúkọ rere ní ìlú. Bàbá rẹ̀ jẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ gíga, ìyá rẹ̀ sì jẹ́ oníṣòwò. Láti ìgbà kékeré wọ́n ti ń kọ́ Damilare pé kí ó kẹ́kọ̀ọ́ dáadáa kí ó sì gbé orí rẹ̀ ga. Ọjọ́ kan, a ṣẹ́gun lọ sí ilé ìwé kan láti fi àga tí ó ṣe lọ. Nígbà tí Damilare ń ká iwe ni egun ilé ìwé kan, àga kan yí padà díẹ̀ ó sì fẹ́ ẹ ṣubú. "Ṣẹ́gun, sáré mu ẹ ṣe!" ni Damilare sọ pẹ̀lú iyalenu "A, kò sí ǹkan kan," ni Ṣẹ́gun dáhùn, ṣùgbọ́n ojú wọn pàdé, ọkàn wọn sì ro. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn, Damilare bẹ̀rẹ̀ sí í rí Ṣẹ́gun nígbà gbogbo tí ó bá wá sí ilé ìwé. Wọ́n bẹ̀rẹ̀ sí í ba ara wọn sọ̀rọ̀ lóra lọ́ra. Ṣẹ́gun ń sọ fún un nípa iṣẹ́ ọwọ́ rẹ̀, Damilare sì ń sọ fún un nípa ala rẹ̀ láti di agbẹjọ́ro. Bí i ìbánisọ̀rọ̀ wọn ṣe túbọ̀ dìlẹ̀, ìfẹ́ bẹ̀rẹ̀ sí dá, sí dá gbígbé nínú ọkàn wọn ṣùgbọ́n gbogbo rẹ̀ dàbí ààlà tí kò tí jẹ́ kí a sọ. Nígbà tí iròyìn ìbáṣepọ̀ bẹ̀rẹ̀ síi tán, ìṣòro dìde. Àwọn ọ̀rẹ́ Damilare bẹ̀rẹ̀ sí í pe Ẹ̀gún kì-- ki í ṣe ẹni tí ó yẹ fún un. Bàbá Damilare pè é lọ́jọ́ kan. "Ọmọ mi," ni ó sọ. "Ìfẹ́ dára ṣùgbọ́n aiye kí jẹ́ ká gbé lórí ìfẹ́ nìkan." Ọ̀ro ẹn dùn Damilare gan ó sì bẹ̀rẹ̀ sí ní ronú pé bóyá ìfẹ́ wọn jẹ́ àyànmọ́ lọ́wọ́. Láìpẹ́, Damilare gba àǹfàní ẹ̀kọ́ si ilu mu, kí kíkọ́ rẹ̀ sí pàtàkì ṣùgbọ́n ìpinnu láti fi Ṣẹ́gun sílẹ̀ dùn ju ohunkohun lọ. Ni ọjọ́ tí ń lọ, Ṣẹ́gun dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ibùdó òkòọ̀ akẹ́kọ̀ọ́ akẹ́rọ. "Mi ò mọ̀ bóyá màá dúró dé ẹ," ni Ṣẹ́gun sọ. "Ṣùgbọ́n mo mọ̀ pé ohun tí mo ní lórí rẹ ò ní pare." Òmíjé san lọ́ju Damilare ṣùgbọ́n ọkọ̀ akẹ́ro ti pe Ọdún mẹ́ta kọjà, ayé kọ́, ayé kọ́ Ṣẹ́gun nípa sùúrù àti ìgbàgbọ́. Ó sì lé, ó sì lé iṣẹ́ igi tirẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí jẹ́ ẹni tí ènìyàn mọ̀. Damilare sì kẹ́kọ̀ọ́ gidi gidi. Ó di akẹ́kọ̀ọ́ tó ga jù lọ ní kíláàsì rẹ̀ ṣùgbọ́n ní gbogbo alẹ́, ó máa ń rántí ìlú àti ọkùnrin kan tó fi sílẹ̀. Ni ọjọ́ kan ní ìpàdé kan ní ìdàgbàsókè èrò, Ṣẹ́gun àti Damilare pàdé. Wọ́n ti dàgbà ṣùgbọ́n ìmọ̀lára àtijọ́ kò ti kú. "O ti pẹ́," ni Damilare sọ. "Ṣùgbọ́n kì í ṣe pé o sì parí," ni Dami-- Ṣẹ́gun dáhùn. Wọ́n tún bẹ̀rẹ̀ sí í bá ara wọn sọ̀rọ̀

Wọn tún kún bẹ̀rẹ̀ sí í bá ara wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìgbà yìí pẹ̀lú mọ́la tó dàgbà. Damilare rí pé Ṣẹ́gun ti di ẹni tí ó dúró lórí ẹsẹ̀ rẹ̀. Baba Damilare tún wo ọkùnrin tí ó dúró níwájú rẹ̀ kì í ṣe ọmọ ọ̀ọ́mọ ṣùgbọ́n ọmọkùnrin oní ìbọ̀wọ̀. Ní ọjọ́ ìgbéyàwó won, gbogbo ìwé rẹ̀ ti lé kọjo ìtàn yì fun omọ títí àpẹ̀rẹ̀pẹ̀. Àpẹ̀erẹ̀ pẹ̀ ìfẹ́ gìdi kí bẹ̀rù àkókò, kì í bẹ̀rù ìpín, kì í sì bẹ̀rù ìṣe takuntakun. Ṣẹ́gun àti Damilare dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn, wọ́n sì mọ̀ pé gbogbo ọ̀nà tí wọ́n gbà ló mú wọn dé ibí yìí.